Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tó rántí? Ehn, ìrántí ìgbà ọmọdé mi ó jẹ́, boya ọjọ́ tí mo fọ orí sílíǹ bó sínú ilé. Má tí ilẹ̀kùn wá, ó tàbẹ́ ni kó ti pa. So ìrántí tí mo rántí ní ìyẹn, tí mo fi jẹ gbá. Ṣé wọ́n fi bẹ́ẹ̀ na mí sa? Iyen o ṣuo, bo ẹyí tó fún ná mi tí mo rántí ni ọjọ́ tí mo pẹ́ jí tí mò ń lọ school. À mọ́ rántí ìyẹn, ìyẹn jẹ́ ìrántí kan tí mi ò lè tètè gbàgbé bẹ́ẹ̀ yẹn. Ah tori won ná mi lọ́jọ́ yẹn, bí mo ṣe ń wẹ̀ lọ ṣe ń ná mi.

Páwùn ni o ṣe máa ń kojú àwọn ìṣòro nì ísẹ. Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro, mo máa ronú páẹ́, kò ní ìṣòro, à máa dúró lẹ́bùn máa wọ ìṣòro. Ṣùgbọ́n mi mo bí, má ṣe kúró ninu ìṣòro yẹn mo máa n ro ní gbogbo ìgbà, mo dẹ máa n wá, bi n má ṣe kúró n bẹ Kí ó ti, nǹkan tí mo n máa ṣe tín ba kò ju ìṣòro, mo máa wá ọ̀nà àbayọ.

Kìní ò máa ń ṣe ní àṣálẹ́. Mi ò kí ń ṣe nǹkan kan. Mo máa ń jẹun, bi baàá tì jẹun tán. Máa tẹ́ phone, á le tẹ́ phone. Má sìnmi díẹ̀, má dẹ́ sùn. Nkan ti mọ́ ma n sábà ṣe ní àṣálẹ́ mi.

Ṣé wọ́n máa ń fi ìdáàbò bò òòrùn sára? Éh, ìdáàbò bò òòrùn bẹ́ẹ̀ ni but kò kí n ṣe gbogbo ìgbà. Tí oorun yẹn bá pọ̀ tí n bá nj fìlà, mo lè dé fìlà lọ síbi tí mo bá ń lọ. Àbí kí n torí bọ bẹ́ẹ̀, kò n ṣe gbogbo ìgbà ni wọ́n máa ń fi ìdáàbò bò òòrùn sára.

Báwo ni o ṣi, Báwo ni o ma rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Moma ń fẹsẹ̀ lásán rin bẹ̀èni mo man, moma ń rìn ẹsẹ̀ lọ sí ibi iṣẹ́. Torí iṣẹ́ ò fi bẹ́ẹ̀ jín sílé nìgbà tí mọ́n ṣe iṣẹ́, ẹ́, iṣẹ́ oṣù, kò fi bẹ́ẹ̀ ti sílé. Ṣé mama ń rìn ẹsẹ̀ lọ sí ibi iṣẹ́?